Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ rí ní àṣẹ ọ̀dọ̀ wọ́n. Ẹ̀tí mo tó ń bèrè tó gbẹ̀yìn ni ìjẹta ni mo tún bèrè kan lọ́wọ́ wọn nígbàtí mo ní dì ìrànlọ́wọ́. Nígbàtí ẹ̀rọ mi kò ṣiṣẹ́ dáradára ni mo pe wọ́n, mo sì tún ṣẹ̀ dì àtẹ̀gísẹ̀ sí wọn pé mo ní dìran lọ́wọ́ wọn, wọ́n sì jẹ mí, wọ́n sì ṣiṣẹ́ dáradára gidi gan.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa lọ sí etí okùn. Táwọn olóyinbo ń pè ní beach. Mo fẹ́ràn kí n máa lọ síbẹ̀ gan, nítorí pé bẹ máa ń tutù. Àwọn erùpẹ̀ bẹ sì máa ń dùn, ó máa ń dùn tẹ́ o máa ń tutù mọyàn lẹsẹ́ẹ́. Eṣin máa ń yàn àwọn nǹkan mèremère mìíràn lẹ́tí po ya ń tún irun.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn ní ọ̀nà tí ó tọ́ gbẹyàn. Mo máa fẹ́ kí àgbàlagbà gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá. Tí ó bá jẹ́ ọkùnrin tí ó bá fẹ́ kí ènìyàn, wà á ní láti dọ̀bálẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ obìnrin tí ó bá fẹ́ kí ènìyàn, wà á ní láti kúnlẹ̀ fún ẹni náà, pàápàá lọ tí ẹni náà bá dàgbà jù yín lọ.